Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkókò ọdún Kérésìmesì nítorí wípé àwọn ẹbí ará ọ̀rẹ́ tó wà lẹ́yìn òdì wọ́n máa ń wálé àfojú kanra wa, a jọ jẹ, a jọ mu, a jọ yọ̀ papọ̀, inú gbogbo wa máa ń dùn láti ríra wa.